Bẹ́ẹ̀ni, mo maa n fi aṣọ ìbora bora, nigba ti mo ba fẹ sun. Torí pé ìbora kì í ṣe ohun tí a ń fi dá ara bò lásán ṣùgbọ́n ó tún jẹ́ ohun tó ń fúnni ní ìtùnú ọkàn àti ìfarabalẹ̀. Nígbà tí ènìyàn bá sùn, ara rẹ̀ ń wọ ìtura àti ìdákẹ́jẹ́, ìbora sì jẹ́ ohun tó ṣe ní ipa pàtàkì nínú ìyẹn. Ní àkọ́kọ́, ìbora ń dára lórí ìtútù àti ìgbóná. Ní àkọ́kọ́ tí ọjọ́ ọjọ́ bá tutù, pàápàá jùlọ ní ooru, ìbora ń jẹ́ kí kó rọrùn fún ara láti pa ìgbóná rẹ̀ mọ́. Ó jẹ́ pé ooru gbọdọ̀ tutù gan kí ènìyàn fi ìbora bora kódà nígbà tí ojú ọjọ́ bá gbóná di ẹ, ìbora fẹ́ lè jẹ́ àmì ìfarabalẹ̀ fún ọpọlọ kí ara mọ̀ pé àkókò ìsinmi ni. Ìbora ń fún mi ní ìtùnú ọkàn. Ọ̀pọ̀ ènìyàn rí i pé nígbà tí wọ́n bá fi ìbora bo ara wọn, ọpọlọ wọn máa ń balẹ̀ sí i. Ó dàbí ẹni pé ìbora ń fúnni ní ìmọ̀lára àbọ̀ tó ń sọ fún ara pé kò sí ewú pé àkókò ìsinmi ni. Ìdí nìyẹn ti àwọn kan fi máa n sọ̀rọ̀ láti sun, bi wọ́n o ba ri ibora ti wọn mọ. Ẹẹkẹta ìbora jẹ́ apá kan àṣà àti ìwà. Láti ìgbà tí a jẹ́ ọmọ kékeré a ti kọ́ wa láti sùn pẹ̀lú ìbora. Ó di àṣà tí ara àti ọpọlọ tó faramọ́. Nígbà tí a bá dàgbà, ìwà yìí bá wa lò kódà bí ènìyàn bá wà ní ibi tí ojú ọjọ́ gbóná gan, ó lè tún fi aṣọ kékeré tàbí sheet bo ara rẹ̀ torí ìmulo ọpọlọ yìí. Ní ti ìlera, fi ìbora bo ara lè jẹ́ ànfàní. Ó lè ran lọ́wọ́ láti dín ìfarapa tutù kù. Mo kí ara balẹ̀ kí orun jilẹ̀, dàabò bo ara lórí ẹ̀fífo afẹ́fẹ́ tàbí AC. Jẹ́ kó rọrùn fún ẹ̀dá ara láti ṣètò oorun dáadáa. Síbẹ̀, mo máa ń yan irú ìbora tí mo bá lò gẹ́gẹ́ bí ojú ọjọ́ àti àkókò ọdún. Ní àkókò ooru, mo máa ń lo ìbora fẹ́ẹ́rẹ́fẹ́ tí kì í gbóná jù tàbí sheet pẹ̀lú. Ní àkókò ìtúúú, mo máa ń lo ìbora tó nípọn di ẹ láti jẹ́ kó dá ara lórí ìtútù. Mo tún máa ń sọ̀rọ̀ pé ìbora mi mọ́ ìbora tí kò mọ́ lè fa ìkóríra ara, ìfunra tàbí àìlera. Nítorí náà fífi ìbora wé yíyípadà lẹ́kọ̀ọ̀kan àti mímú gbé dáadáa jẹ́ apá kan ìtọ́jú ara ẹni ní gbogbo rẹ̀. Kò jẹ́ pé mo ń fún ìbora ara mi tí torí tútù nìkan ṣùgbọ́n torí ìtùnú ara, ìfarabalẹ̀ ọpọlọ, àṣà tí mo ń fara mọ́ ìlera àti ìsinmi dáadáa. Ní ìparí, mo lè sọ pé ìbora jẹ́ ọ̀rẹ́ oorùn mi. Ó ń jẹ́ kó rọrùn fún mi láti sùn kó sì fún mi ní ìmọ̀lára àbò àti ìtùnú bí mo bá wà láìsí ìbora rárá ó lè sọ́ra fún mi láti wọ ohun ìjìnlẹ̀ kódà bí ojú ọjọ́ bá gbóná.

Ní ayé òde òní, kò sí ibiṣẹ́ kankan tí ó lè ṣiṣẹ́ dáadáa láìsí àwọn èlò tó pé. Ohun èlò jẹ́ apá kan pàtàkì nínú àṣeyọrí iṣẹ́. Bóyá ibi iṣẹ́ ọ́fíìsì ni, ilé iṣẹ́, ọjà, ilé ẹ̀kọ́ tàbí iṣẹ́ alásè aládàṣiṣẹ́. Àwọn ohun èlò tí wọ́n ń jẹ́ kó rọrùn fún ènìyàn láti ṣiṣẹ́, láti ṣàgbékalẹ̀ èrò, láti dín àṣìṣe kù àti láti mú àkókò lọ dáadáa. Ní ti ara mi, mo ka àwọn ohun èlò kan sí ohun tí wọ́n ṣe fọkàn tán rárá ní ibi iṣẹ́ mi. Kọ̀mpútà gẹ́gẹ́ bí ohun èlò àkọ́kọ́. Ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni kọ̀mpútà. Kọ̀mpútà jẹ́ ohun èlò, kọ̀mpútà jẹ́ ohun èlò tí ó ṣe pàtàkì gan-an tí, tí mo fi ń ṣiṣẹ́ púpọ̀ ní iṣẹ́ ojoojúmọ́ mi, tí mo fi ń ṣiṣẹ́ púpọ̀ ní iṣẹ́ ojoojúmọ́ mi. Mo fẹ́, mo fi ń kọ ìwé, mo fi ń ṣètò àlàyé, mo fi ń dáhùn ìbéèrè, mo sì fi ń pa iṣẹ́ pọ̀ sílẹ̀. Láìsí kọ̀mpútà, ìṣe mi yóò lọra gan-an. Ó sì lè di pé kò rọrùn láti ṣàgbékalẹ̀ èrò mi. Kọ̀mpútà tó dáa gbọdọ̀ yára, kó sì máa ń ṣiṣẹ́ dáadáa láì máa dúró. Ó tún gbọdọ̀ ní agbára ìrántí tó pé kí ó lè gba gbogbo fáìlì àti ìwé iṣẹ́. Àsopọ̀ ayé, à, ayélujára yẹn, íńtánẹ́ẹ̀tì. Lẹ́yìn kọ̀mpútà, íńtánẹ́ẹ̀tì ní ohun èlò pàtàkì gan-an. Nípasẹ̀ íńtánẹ́ẹ̀tì ni mo fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, mo fi ń gba ìmọ̀ tuntun, mo sì fi ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ní ọ̀pọ̀ iṣẹ́ òde òní. Bí íńtánẹ́ẹ̀tì kò bá sí, iṣẹ́ lè da dúró pátápátá. Àsopọ̀ ayélujára tó yára àti tó dájú ń jẹ́ kó rọrùn láti ṣiṣẹ́ láì da dúró lójijì. Íńtánẹ́ẹ̀tì tún ń jẹ́ kí ó ń ṣẹlẹ̀ ṣiṣẹ́ láti ibi kíbi kí n ṣe dá dandan kí n wà ní, kí n ṣe dandan kí n wà ní ọ́fíìsì lásán. Kibọọdu àti máùsì. Bí ó ti lè jẹ́ pé àwọn ń dàbí ohun èlò kékeré, kibọọdu àti máùsì ṣe pàtàkì púpọ̀ ní ibi iṣẹ́ mi. Mo lo kibọọdu láti kọ ọ̀rọ̀ pípẹ́. Mo sì lo máùsì láti yàn àti láti darí ohun tí mo fẹ́ ṣe. Kibọọdu tó dáa ń dín àṣìṣe kù, ó sì ń jẹ́ kó rọrùn láti kọ yára yára. Bí kibọọdu tàbí máùsì kò bá dáa, ó lè fa ìrora ọwọ́ àti ìrẹ̀wẹ̀sì, èyí tí yóò sì ní ìpà búburú lórí iṣẹ́. Ìjoko àti tábìlì iṣẹ́. Ọ̀pọ̀ ènìyàn kì í ka ìjókòó àti tábìlì sí ohun èlò pàtàkì, ṣùgbọ́n ní ti gídi wọ́n ṣe pàtàkì gan-an. Ìjoko tó dáa ń dá ènìyàn àti oorun ọdún, kó ní ìrora ara ko nì í fi jẹ́ kí ó rọrùn láti ṣiṣẹ́ fún àkókò pípẹ́. Tàbí tó da sí fún mi ní ayé, tó da sí fún mi ní ayé tó pé láti ṣètò kọ̀mpútà, ìwé àti àwọn ohun èlò mi. Bí ìjókòó àti tábìlì kò bá pé ara lè máa balẹ̀, iṣẹ́ sì lè di ohun tó nira. Ìmọ́lẹ̀ tó da. Ìmọ́lẹ̀ jẹ́ ohun èlò tó sábà ń fojú ko, ṣùgbọ́n ó ṣe pàtàkì gan-an. Ìmọ́lẹ̀ tó da ń jẹ́ kó rọrùn láti ka àti láti kọ láì rẹ ojú. Bí ìmọ́lẹ̀ kò bá pé ojùlé rè, ìfarapa ojú sì lè wáyé. Ní ibi iṣẹ́ mi, mo fẹ́ kí ìmọ́lẹ̀ adé bá wà ní bí ó ti ṣe ṣẹ tàbí ìná tí mo ti kì í tún ojú jẹ. Ìwà, ìwé, pẹ́nsù àti irinṣẹ́ ìkọ̀wé. Bí a ti lè ń lo kọ̀mpútà púpọ̀, ìwé àti pẹ́nsù sì jẹ́ ohun èlò pàtàkì. Mo máa ń lo ìwé láti kọ àkíyèsí, láti fara àwọn èrò tàbí láti ṣàtúnṣe ohun tí mo ti kọ tẹ́lẹ̀. Nígbà mìíràn, kíkọ ní ọwọ́ ń jẹ́ kó rọrùn láti rán tí ohun tí a kọ. Iransẹ́ kọ̀wé rọrùn, ń mú iṣẹ́ mi rọrùn ní ọ.

Bẹ́ẹ̀ni, pínpín oúnjẹ jẹ́ ì-- ọ̀kan lára àwọn iṣẹ́ tó jinlẹ̀ gan nínú ìgbésí ayé ènìyàn. Kò kí n jẹ́ pé ènìyàn ń fún ẹlòmíràn ní ǹkan tí ó jẹ ṣùgbọ́n ó tún jẹ́ àfihàn ìwà ìmọ̀lára, ìbáṣepọ̀ àti ìtọ́jú ara ẹni sí àwọn tí wọ́n ń yíká. Ni ara mi, mo lè sọ pé pín oúnjẹ mi ṣùgbọ́n kì í ṣe láìsí ìròyìn, ṣùgbọ́n kì í ṣe láìsí ìròyìn ìdí àti àyídá tó dá ààyè lórí àyíká àti ìgbìmọ̀ tí mo bá wà. Ni ọ̀pọ̀ àṣà Yorùbá àti àṣà ilẹ̀ Áfíríkà lápapọ̀, pínpín oúnjẹ jẹ́ àmì ìbáṣepọ̀ rere. A kì í wọ oúnjẹ gẹ́gẹ́ bí ohun tí ẹni kan ṣoṣo gbọdọ̀ jẹ, bí kò ṣe ohun tí a lè fi hàn pé a ń fi ìfẹ́ sí ẹlòmíràn. Nígbà tí a bá pín oúnjẹ, a ń fi hàn pé àkì à ká ẹni a ń pín fún ṣe apákan ara wa, a sì ń fẹ́ kí ó ní ìdùnnú àti ìtẹ́lọ́rùn gẹ́gẹ́ bí a ṣe ń rí. Ọ̀kan lára àwọn ìdí pàtàkì tí mo fi fẹ́ràn pín oúnjẹ mi, mo mọ̀ pín oúnjẹ mi mi ni pé ó ń mú ìbáṣepọ̀ láàárín mi àti àwọn ènìyàn ká yíì ká mi lágbára sí. Nígbà tí mo bá pín oúnjẹ pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ tàbí alábáṣiṣẹ́, ìbáṣepọ̀ wa máa ń túnbọ̀ súnmọ́ra. Ó dàbí pé oúnjẹ ń di afára tó ń sọ ọkàn ènìyàn pọ̀. Nígbà mìí, ìjírọ̀rọ̀ tó dára jálù sábà bẹ̀rẹ̀ níbi tí à ń jẹun pọ̀ pẹ̀lú ìyẹn. Pínpín oúnjẹ kọ̀ tún kọ́ mi nípa ìfarakanra àti ìrónú jinlẹ̀ sí àwọn mi. Kì í ṣe gbogbo ènìyàn ni ó ní ààyè tàbí agbára láti rí oúnjẹ tí ó dáa ní gbogbo ìgbà. Nígbà tí mo bá pín oúnjẹ mi pẹ̀lú ẹni tí mo mọ̀ pé ó nílò rẹ̀, ó ń fún mi ní ìtẹ́lọ́rùn, ọpọlọ àti ọkàn. Mo máa ń rí i pé iṣẹ́ kékeré yìí lè ní ipa tó lágbára, ó ní ipa tó ní agbára lórí ìgbésí ayé ẹlòmíràn. Ní ti ẹbí, pínpín oúnjẹ jẹ́ ohun tí mo ti kọ́ láti ìgbà kékeré ní ilé wa. A kì í jẹ́ kí ẹnìkan jẹ́un nikan tí ẹlòmíràn bá wá tí kò ní ti jẹ. Èyí kọ́ mi pé oúnjẹ kì í ṣe ohun ìtara ẹni kan. Ìmọ̀ lára eyìí ló mú kí ń má wò pínpín oúnjẹ gẹ́gẹ́ bí ojúṣe kan, kì í ṣe àánú lásán. Síbẹ̀, ó ṣe pàtàkì kí n sọ pé pínpín oúnjẹ kì í ṣe ohun tí mo máa ń ṣe láì rọ. Àwọn ìgbà kan wà tí ènìyàn lè má fi oúnjẹ rẹ̀ kisẹ́ nítorí pé kò ní ìwà rere. Ṣùgbọ́n nítorí pé tí ó bá wà, àpẹẹrẹ ni pé bí mo bá ti rẹ̀ ẹ́ gan tàbí bí mo bá nílò oúnjẹ náà fún ìlera ara mi, mo lè yàn láti jẹ́ tí ẹnìkan. Èyí ṣùgbọ́n pé bí mo lè ṣe ṣètò àìní ara mi dáadáa níbi iṣẹ́ tàbí ní ọ́fíìsì, mo tún máa ń rí ìfojú tó pinu pínpín oúnjẹ. Nígbà mìí, pínpín oúnjẹ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ ni mú ìbáṣepọ̀ iṣẹ́ dára sí. Ó sì ń jẹ́, ó mú ìbáṣepọ̀ iṣẹ́ dára si, ó sì ń jẹ́ kí ìgbìmọ̀pọ̀ wa tún bọ̀ lágbára sí. Ọ̀kan lára ìdí pàtàkì tí mo fi fẹ́ràn pín oúnjẹ mi ni pé ó ń mú ìbáṣepọ̀ láàárín àwọn ènìyàn tó yí mi ká ní agbára sí. Pẹ̀lú ìyẹn, pínpín oúnjẹ tún ń kọ́ mi nípa ìfarakan àti ìrónú jinlẹ̀ sí àwọn mi. Kì í ṣe gbogbo ènìyàn ni ní ààyè tàbí agbára láti rí oúnjẹ tí ó dáa ní gbogbo ìgbà. Síbẹ̀, ó ṣe pàtàkì kí n sọ pé pínpín oúnjẹ kì í ṣe ohun tí mo máa ń rí láì rọ. Àwọn ìgbà wà tí ènìyàn.

Nígbà tí mo bá rántí ìtàn ìbí mi, ó jẹ́ kí n mu mi ròyìn pẹ̀lú ìmọ̀lára púpọ̀. Mo jẹ́ ọmọ tí a bí ní oṣù karùn-ún, ìyẹ́n May, oṣù tí ó kún fún ìtúnda, ìmọ́lẹ̀ ọ̀rùn àti ìbáṣepọ̀ pẹ̀lú àyíká. Oṣù karùn-ún jẹ́ oṣù tí ilẹ̀ ń ṣe tuntun ní gbogbo àgbáyé. Àwọn ọ̀dọ́ sáń dàadaa, àwọn ewékó ń tú sílẹ̀, àwọn ọ̀dọ́ àti odò òmírin, àwọn ẹyẹ ń kọrin, ìbáṣepọ̀ wọn, gbogbo ohun yìí ni mo kà sí àfihàn ìbí mi tí ó fi hàn pé ayé mi bẹ̀rẹ̀ ní àkókò ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀dá. Ní ti ìdílé mi, ìbí mi ni karùn jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe pàtàkì. Ìdílé mi jẹ́ ẹni tí ó ní àṣà ìmọ̀lára àti ìgbàgbọ́ ẹbí ń gba àkókò láti dàjú pé ọmọ tuntun tí a bí yóò ní ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere. Ni ọjọ́ tí wọn bí mi, àwọn aládùra gbò wá kọ ìtẹ́wọ́gbà kí àwọn olóòótọ́ àti ìbáṣepọ̀ ẹbí lè dájú. Mo rántí pé gbogbo ìbí mi náà kún fún ìtẹ́lọ́rùn, orin àti ẹ̀rín. Kò dí pé gbogbo ohun yóò di ìbínú gidi tí mò ń jẹ́ lónìí. Oṣù karùn-ún ní ilẹ̀ Yorùbá àti gẹ́gẹ́ bí Áfíríkà kan, ó jẹ́ oṣù tí ìtumọ̀ pàtàkì nínú àṣà, ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìgbàgbọ́ àtijọ́ tí sọ́ pé àwọn ọmọ tí wọ́n bí ní oṣù karùn ní ìwà rere, ìfarakanra àti ìfẹ́ sí ìṣẹ̀dá. Àwọn alágbà sọ pé àwọn tí a bí ní oṣù yìí máa ní ìbáṣepọ̀ tó dà pẹ̀lú àwọn ẹlòmíràn ni máa ní ọgbọ́n àti pé wọ́n máa ní ìmọ̀lára jilẹ̀. Wọ́n gbà pé ìtàn àṣà yìí tó ní ipa lórí bí wọ́n ṣe ń ròyìn ara mi àti ìwà mi lónìí. Kí ló dé tí mo fi gbàgbọ́ pé ìbí mi ni karùn-ún ni? Torí pé ó máa ń rí pé gbogbo ìgbésí ayé mi, mo ní ìfarakanra pẹ̀lú àwọn ènìyàn, mo níìfẹ̀ sí ìse mi, mo sì máa ń ròyìn pẹ̀lú ìmọ̀lára àti ọgbọ́n. Ní ti ìrírí ìbí mi, mo rántí pé bí ní òwúrọ̀ kan tí òrùn ti tán dáadáa, àwọn òòrùn sì tan ìmọ́lẹ̀ sí fojú inú ìsẹ́, àwọn òòrùn àtàwọn ewé kó kún fún ìmọ̀ra tí ó dàbí pé gbogbo ayé ń kọ ìyùn fún ìbí tuntun. Ìrírí yìí jẹ́ ohun tí mo rántí títí di ọjọ́ òní. Ó sì mú kí mo mọ̀ pé ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ pàtàkì tí ó ní ìtumọ̀ lọ́pọ̀. Bí mo se ń rántí ìrìnàjò àjọ ìbí mi, mo rí pé gbogbo nǹkan ní ayé mi bẹ̀rẹ̀ láti ọjọ́ náà. Ìfẹ́ ìbí, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ìtẹ́lọ́rùn, ọ̀pọ̀ àti ara. Oṣù karùn-ún tún jẹ́ oṣù tí àwọn ìṣẹ̀lẹ̀ àtijọ́ ń sọ pé ó jẹ́ oṣù ìlera. Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀nà ìsẹ̀lẹ̀ sé pa àwọn ọmọ tí a bí ní karùn-ún máa ń ní ìlera tó dára, máa ń ní agbára ara àti pé wọ́n máa ń ní ìfarabalẹ̀. Nítorí náà, mo gbà pé ìbí mi ní oṣù karùn-ún ti fi ìpà rere kàn mí àti pé tí ó se ìmúlò lórí ìwà mi àti ìlera mi. Mo gbà pé gbogbo ìsẹ̀lẹ̀ tó ń sẹlẹ̀ ní ọjọ́ ìbí mi ní gbogbo ìfẹ́ tí mo rí láti wọ ọwọ́ ẹbí àti gbogbo àdúrà tí wọ́n se fún mi ni wọ́n n dá ààyè sí ìlera mi àti ìbáṣepọ̀ mi pẹ̀lú ayé. Bí mo ṣe ń rántí ìrìnàjò àjọ ìbí mi, mo rí pé gbogbo nǹkan ní ayé mi bẹ̀rẹ̀ láti ọjọ́ náà. Ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ ìrìnàjò ìfẹ́. Ẹbí máa ń se àjọyọ̀, wọ́n máa ń ní ìtẹ́wọ́gbọ, wọ́n máa ń kọrin, wọ́n máa ń mú wọn máa jẹun pọ̀. Gbogbo ìsẹ̀lẹ̀ wọ̀nyí kí mi pé ọjọ́ ìbí mi kì í se ọjọ́ ẹnìkan nìkan, ó jẹ́ ọjọ́ ìbáṣepọ̀, ọjọ́ ìfẹ́ àti ọjọ́ ìdùnnú fún gbogbo ẹbí àti ọ̀rẹ́ ní ti.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi. Ni ìgbésí ayé mi, mo ti fẹ́ kọ́ ẹ̀kọ́ pé ibi tí à ń fi ohun pàtàkì sí jẹ́ ohun tí ó ṣe pàtàkì gan. Kọ́kọ́rọ́ jẹ́ ohun tí kò yẹ kí a fi sí ibi tí ó lè sọnù, tàbí ibi tí ara ẹni àti àfi ẹ sí gbogbo ohun tí a ní. Ní ti ara mi, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tó mọ́, tí ó rọrùn láti rántí, tí kò ní fa ìbànújẹ́ àti tí ó dàgbọ̀ bọ̀ ní ilé. Ó sábà ń jẹ́ ní agbádé tó ní àpò tàbí àpótí tí ó ní ẹnu ọ̀nà tí ó lè dàbọ̀ rẹ̀ níbi tí kò sí ọmọ tàbí ẹranko tó lè bà á jẹ́. Nígbà mi, mo tún máa ń fi sí tábìlì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tó mọ́ níbi tí mo ti lè rí i rọrùn ní gbogbo àkókò tí mo bá fẹ́ lọ. Ídí pàtàkì tí mo fi máa ń fi kọ́kọ́rọ́ sí ibi tí mo ní pé ó kò ṣe ohun tí ó dà ju ìmọlára àlàáfíà lọ. Nígbà tí mo bá pé kí mi wà ní ibi tí ó da, mo ní ìmọ̀lára àlàáfíà, kò sì àníyàn pé ó ti sọnù. Èyí ń fún mi ní ìtẹ́lọ́rùn ọpọlọ, ó sì ń jẹ́ kí n lè lo àkókò mi sí rọrùn. Ohun tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí iṣẹ́ ẹbí àti ìrìnàjò mi ní ojoojúmọ́. Ní ti ìrírí ẹni kọ̀ọ̀kan, mo ti kọ́ ẹ̀kọ́ pé ibi tí mo fi key í sì gbọdọ̀ jẹ́ ibi tí ó rọrùn láti rántí, torí pé key í jẹ́ ohun tí mo máa ń lò ní gbogbo ọjọ́. Bí mo bá fẹ́ ṣí ibi tó kọ mọ́ tí mo sì gbàgbé ibẹ̀, ó lè fa ìbànújẹ́, ìṣòro àti àdànù àkọ́kọ́. Nítorí náà, mo máa ń rántí ibi tí mo fi kọ́kọ́rọ́ mi sí pẹ̀lú ọgbọ́n àti ìtọ́jú tó péye. Ní ojú ìṣe, ibi tí mo fi key í sì ṣe pàtàkì. Mo máa ń fi sí àpò tàbí agbádá tí ó dàbọ̀ bo nínú ọ́fíìsì, níbi tí kò ní fa ìbànújẹ́ fún àwọn alábáṣiṣẹ́ mi àti pé gbogbo ohun tí mo lè ní wà ní àfi èsí. Nígbà tí mo bá fi kọ́kọ́rọ́ sí ibi tó mọ́, gbogbo ẹ̀gbẹ́ ní ìmọ̀lára pé ohun gbogbo dáadáa, gbogbo ohun tí ara wa ní ní àlàáfíà, ó sì jẹ́ kí iṣẹ́ lọ dáadáa. Ní ti ẹ̀kọ́ àti ìmọ̀lára, bí ibi tí mo lè fi kọ́kọ́rọ́ sí jẹ́ àfihàn pé mo mọ iye ìtọ́jú ara mi àti ohun tí mo ní. Ó ń kọ́ mi pé ibi tí mo fún ohun pàtàkì sí jẹ́ àfihàn ọgbọ́n ìtọ́jú àti ìbáṣepọ̀ pẹ̀lú ayé yìí kẹ́mi. Kí n lè fi kọ́kọ́rọ́ mi sí ibi tó da, mo gbọdọ̀ rántí gbogbo ìrírí mi kí n mọ ibi tó da kí n sì ṣe àtúnyẹ̀wò gbogbo ohun tí ó wà lára rẹ̀. Ní ti ìlera ọpọlọ àti ìmọ̀lára, ibi tí mo fi key í sì mi sí jẹ́ ibi tí ó mú ìtẹ́lọ́rùn wá. Nígbà tí mo bá mọ̀ pé key í mi wà ní ibi tó mọ́, mo ní ìmọ̀lára àlàáfíà, mó sì mo sì lè ṣe ohun mi láìní àníyàn pé ohun pàtàkì ti sọnù. Èyí tún fún mi ní gbogbo ohun pàtàkì nínú ìgbésí ayé, kí ó wà ní àfi èsí pẹ̀lú àtòyè tó dáa. Pẹ̀lú ìmọ̀lára ẹbí, mo rántí pé gbogbo ìgbésí ayé àṣà àtọ̀kànwá wà kọ̀pẹ́ agbọ̀dè. Fi ohun pàtàkì sí ibi tí ó mọ́. Ni ọjọ́ tí mo bá wà nílé àwọn ìyá àti bàbá mi, mo ti rí pé wọ́n sábà ń fi àwọn ohun pàtàkì sí ibi tí kò rọrùn láti sọnù. Ìrírí yìí kọ́ mi pé ibi tí mo fi kọ́kọ́rọ́ mi sì gbọdọ̀ jẹ́ ibi tí ó dàbọ̀ bo àti ibi tí mo lè rántí rọrùn. Ní gbogbo ìgbà, mo rántí pé ibi tí mo.

Bí mo ṣe rántí ìgbésí ayé mi pẹ̀lú ìmọ̀lára ìrírí, mo ti kọ́ ẹ̀kọ́ pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ohun èlò tó lágbára gan tó ń ṣe àfihàn ìmọ̀, ìrírí àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tó ní ìfẹ́ sí ẹ̀kọ́ pẹ̀lú ìfẹ́ láti fi ohun tí mo mọ hàn sí àwọn mi. Nítorí náà, mo máa ń láti fi ǹkan tí mo mọ̀ sí àwọn mi. Nítorí náà, mo máa ń kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì fún àwọn akoko tó dáa jú níbi tí mo ti le pín ìmọ̀ àti ìrírí mi. Ni gbogbo ọjọ́ tí mo bá rántí pé kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì kì í ṣe fún àfihàn àìmọ̀ kan, ó jẹ́ ohun tí mo ń ṣe pẹ̀lú ìmọ̀lára pẹ̀lú àfiyesi pé ohun tí mo kọ́ le ní ipa lórí ẹlòmíràn. Nígbà tí mo bá kọ ǹkan, mo máa ń gbìmọ̀ sí kí n sì ṣe àtúnyẹwò rẹ̀ dáadáa kí ìtumọ̀ àti kí ìtumọ̀ àti àtúnyẹwò rẹ̀ dáadáa kí ìtumọ̀ rẹ̀ lè jẹ́ kedere kí ó sì jẹ́ ohun tó rọrùn fún ẹlòmíràn láti lòye. Mo ti mọ̀ pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ àgbáyé àkọsílẹ̀, torí náà ohun tí mo lè jẹ́ ohun tí àwọn ènìyàn yóò kà, yóò sì kọ ìmọ̀lára rere tàbí ìmọ̀ sí wọn. Ní ti ẹ̀kọ́, mo máa ń kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ìmọ̀lára pé ó jẹ́ àmúye ìmọ̀ àti ìkọ́ fún ara mi àti fún ẹlòmíràn. Àwọn ìrírí tí mo ní, àwọn ìtàn àti gbogbo ohun tí mo ti kọ́, mo máa ń fi sílẹ̀ kí àwọn mìíràn lè kọ́ ẹ̀kọ́ kúrò níbẹ̀. Ni gbogbo ìgbésí ayé mi, mo ti rí pé ǹkan sí Íńtà-- kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìmúlò ìmọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú ayé. Ní ti ìlera ọpọlọ, kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì tún ṣe pàtàkì gan-an. Ó ń fún mi ní àfojúsùn àti ìmọ̀lára ìṣètò nígbà tí mo bá kọ ǹkan. Mo ti ní àfojúsùn tó dáa jú, mo sì lè tẹ̀síwájú pẹ̀lú ìmọ̀lára rere pé mò ń ṣe ohun tó wúlò. Mo rántí pé nkan jẹ́ iṣẹ́ tí ń kọ́ ọpọlọ mi, ó sì ń jẹ́ kí n ní ìfarabalẹ̀, ìmọ̀lára, ìmúlò àti ìtẹ́lọ́rùn gidi. Ní ti iṣẹ́ àtijọ́, iṣẹ́ kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ohun pàtàkì. Mo máa ń kọ ìtàn iṣẹ́, ìtàn àtiyọ̀rí àti àpẹẹrẹ iṣẹ́ rere pẹ̀lú ìmọ̀lára pé ó lè jẹ́ àpẹẹrẹ fún ẹlòmíràn. Ni gbogbo ìgbésí ayé mi, mo ti rí pé kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ohun tí ó ṣe-- ó ń fi ìfẹ́, ọgbọ́n àti ìrírí hàn sí àwọn mìíràn. Ó tún jẹ́ ohun tí ó ń kọ́ àwọn ènìyàn nípa iṣẹ́ ìmọ̀ àti ìtọ́jú ara ẹni. Ní ti ẹbí àti àṣà, mo tún kọ ẹ̀kọ́ pé ǹkan kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì jẹ́ àfihàn ìbáṣepọ̀ pẹ̀lú ayé. Ó jẹ́ ohun tí mo fi ń hàn pé mo ní ìfẹ́ sí ìrírí rere àti ìmọ̀. Mo sì fẹ́ kí ìmọ̀ tí mo ní jẹ́ ìwúlò fún ẹlòmíràn. Ni gbogbo ìgbésí ayé mi, mo ti rí pé àwọn ǹkan tí mo kọ́ ní ipa lórí àwọn ọ̀rẹ́, ẹbí àti ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ nù. Torí náà ó jẹ́ ohun tó ṣe pàtàkì gan-an. Nígbà tí mo bá rántí gbogbo ìrírí yìí, mo mọ̀ pé kíkọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì kì í ṣe fún ìfẹ́ àfihàn àìlera. Ó jẹ́ ohun tó ń kọ́ ọpọlọ mi, ó ń fún mi ní ìmọ̀ hàn, ó ń kọ ìbáṣepọ̀ àti pé ó ń jẹ́ kí n ní ìmọ̀lára àlàáfíà pẹ̀lú ara mi. Ni gbogbo ìgbésí ayé mi, mo máa ń kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ìtọ́jú, ìmọ̀lára rere àti àfojúsùn pé ohun tí mo kọ̀ yìí yóò jẹ́ ìwúlò fún ẹlòmíràn. Ni ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ni mo máa ń kọ ǹkan sí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ṣe é pẹ̀lú ìmọ̀lára ọgbọ́n àti ìtọ́jú pé ohun tí mo kọ̀ yìí ò ní ipa rere.